Ṣé mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan, bẹ́ẹ̀ ni àwọn oríṣi oúnjẹ kan, wa to je wipé mi ò nífẹ̀ẹ́ sí láti máa jẹ àwọn oúnjẹ náà torí pé bí wọ́n ṣe máa ń ṣe mí tí bá jẹun tán. Ọlápoju, èbí, ọbẹ̀ ilá báyìí nísìínyi, mi ò nífẹ̀ẹ́ sí láti máa jẹ torí ó ti máa ń yọ̀ jù. Tí bá rí i, yóò dàbí wipé ìkunmu lọ́wa loju mi.

Kí ni òun mumu tí mo fẹ́ràn jù? Òun mo ti mo fẹ́ràn jù ọ̀nà ni àwọn nǹkan tó wà, àwọn nǹkan tó ní mílìkì nínú bí Nutri-Milk nìsìnyi àbí Freshyo. Irú àwọn drink bẹ́yẹn ni mo fẹ́ràn jù. Ṣùgbọ́n mo si fẹ́ràn kín máa mú àwọn èṣò olómi bí watermelon, ọsàn àti àwọn oríṣiríṣi ọsàn, àwọn oríṣiríṣi èso bẹ́yẹn.

Ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí nígbà tí, ntí dàgbà, tí nì kó tí jẹ pé mo ti ní kátá tí màá gbọ́. So nígbà náà máa lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan, mo sì bá wọn tí wọn ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù, ṣó mo sì, mo sì bá wọn fọwọ́ sí nǹkan tí wọ́n sì dá fìfààrí sẹ́na.

Ṣé o máa ń gba àwọn imeeli aìwúlò? Bẹ́ẹ̀ni, àwọn oríṣiríṣi imeeli ni láti máa ń gba tí wọ́n ṣi ńi wúlò fún mi. Bí nisìn, àwọn imeeli tí àwọn company tí mo bá subscribe si to fi máa ń, tí won fi máa ń ta ọjà wọn, tí wọ́n fi sọ fún mi pé irú àwọn ọjà báyìí ti wà, ìta wọn wà ní báyìí àbí àwọn tí wọ́n ń polówó ìparí ọdún ọjà, ìparí ọdún tí wọ́n máa ń fún wa ní ẹ̀dínwó nínú ọjà wọn. Mọ́ máa ń gba àwọn iru imeeli bẹ́ẹ̀ torí wọ́n wúlò fún mi.

Wákàtí mélòó ni o máa fi ṣiṣẹ́ lójoojúmọ́? Ẹ̀mí jé ẹni tó mọ́n siṣe púpọ̀ so, mo moń lo at least ó kéré tán mo máa ń lo bóyá wákàtí méjìlá máa lọ sí ibiṣẹ́ ní aago méje àárọ̀ máa sì pada kúrò níbi iṣẹ́ náà ní aago méje ìrọ̀lẹ́. Iṣẹ́ tí wọ́n ń ṣe jẹ́ iṣẹ́ tí ó máa ń gba asiko púpọ̀, nítorina ni mo fí máa ń lo wákàtí méjìlá lójoojúmọ́ láti ṣe iṣẹ́ mi. Mo ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe bàtà.

Ṣé mo máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga ní àsìkò ìgbà tí mo bá fẹ́ na ara mi. Bóyá níìsín bá yi ara mi ó ti kúrìrìrì kò lè ṣe iṣẹ́ dáadáa mọ́. Màá wá ṣe yoga kí n rí pé gbogbo àwọn eegun tó wá ninu ara mi ọ́ náà dáradára láti lè jẹ́ kí ǹkan ti mo fẹ́ ṣe fún ọjọ́ náà kí ǹkan náà kó lọ létòlètò.

Ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi ọdọọdún? Tí a bá ní ká sí iye ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún, yóò le ní ọjọ́ ogún ní inú oṣù mẹ́ta mẹ́ta. Ọjọ́ ogún ni mo ní láti fi sinmi nínú oṣù mẹ́ta, ṣú bẹ́ẹ̀ yín rẹ̀, máa ní boyà bíi ọjọ́ ogún mẹ́rin láti fi sinmi nínú ọdún kan.

Irú bàtà wo ni mo máa ń wọ̀? Èmi fẹ́ràn kí n máa wọ irú bàtà, àwọn bàtà tó máa ń bo orí ẹsẹ̀ ènìyàn, tá a mọ̀ sí Crocs ní èdè èyìnbó Irú àwọn bàtà bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ sí láti máa wọ̀. Kí sì ló fa tí mo máa wo bàtà bẹ́ẹ̀ yẹn? Àwọn bàtà wọ́n máa ń, ènìyàn ló máa ń ní àlùpẹ̀, ènìyàn máa ń lúpẹ̀ dáradára, àti pé kì í jẹ́ kí ẹsẹ̀ ọmọ tààyà tí èèyàn bá wọ irú rẹ̀, ìyẹn ẹsẹ̀ èèyàn ó rí dáadáa nínú ẹ̀

Àwọ̀ wo ni mo fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù náà ni àwọ̀ dúdú. Kí sì ni ó fa tí mo fi nífẹ̀ẹ́ àwọ̀ dúdú? Torí pé èmi jẹ́ ẹnìkan tó jẹ wípé inú mi ò dára, inú mi dúdú púpọ̀. Nítorí náà mo fẹ́ràn àwọ̀ dúdú. Àti pé àwọ̀ ara tèmi, àwọ̀ pupa ni. Tí n bá wá wọ’sọ, tó jẹ wípé àwọ̀ dúdú ni yóò jẹ́ kí, àh, ara mi kó, kó yọ jáde yóò dáadáa síta.

Ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Gẹ́gẹ́, èmi e sa ba à ka ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́, but tí n bá ti tówo bọnu nǹkan tó dọ̀tí àbí mọ́ fọ́ gbọ̀n nkan kan nù, màá rí pé mo lọ fọ ọwọ́ mi kí n lè bá a wà ní ìmọ́tótó. Mi fẹ́ jẹ́ kí ọwọ́ mi gan o dọ̀tí rárá, tí n bá fọ ọkàn kan kan tó kán rora dọ̀tí orí ìka ọwọ́ mi lásán láàyè, màá rí pé mo lọ fọnu.

Nígbà wo ni mo kẹ́yìn ní àlàbùkú? Èmi kò fi bẹ́ẹ̀ ní àlàbùkú kankan rí, torí tí bá ti fẹ́ sùn, mo rí pé ó máa ń tẹ̀lé ìpasẹ̀ tí Ànábí wa Muhammad Sallallahu Alaihi Wasallam tó kọ́lẹ̀ fún wa. Wí pé dá bá ti fẹ́ sùn, ká ṣe àlùwálà, ká sì ri pé a fi ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún wa sùn lẹ́yìn ìgbà tí a bá ti ṣe àwọn àdúrà tó yẹ ká ṣe.

Ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Èmi bí mo ṣe wa bàyii niisin, mo jẹ́ ẹnìkan tí kò tíì ní business tí mo ń dá sí. Nítorí náà èmi e sábà ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Àyafí ta bá ní ìpàdé láàárín ara wa ní inú ilé ìwé tí mo wà, a máa yan ìpàdé fúnra wa. A sì máa ní ìpàdé ní ẹ̀ẹ̀kan àbẹ́ẹ̀ méjì ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Àkókò wo ni ọ́fíìsì mi ṣí? Ọ́fíìsì tí mo ti ń ṣiṣẹ́ máa ń ṣí ní aago méje ní àárọ̀, wọ́n sì máa ń parí iṣẹ́ ní aago méje náà ni alẹ́. Wọ́n máa ń ṣiṣẹ́ fún wákàtí méjìlá gbáko ní ojoojúmọ́. Kí sì ni ìdí kí iṣẹ́ tí wọ́n ń ṣe kó fi lè bá yà kí wọ́n lè bá ní production tí ó pọ̀ lẹ́yìn ojoojúmọ́?

Ṣé mo mọ ìtumọ̀ orúkọ mi? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi tí ṣe orúkọ Yorùbá tí wọ́n fún mi tín ṣe Adékúnlé. Ìtumọ̀ re náà sì ni wipé Adé, ọmọ ilé aládé ni mí, a máa ń jọba nídìlé wa. So wọ́n á sọ pé Adé mi o, ó kún inú ilé wa. Ìtumọ̀ orúkọ mi ni yan.

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ilé olóúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé olóúnjẹ, oun na ni àná. Kíni ìdí tí mo fi lọ? Ìdí tí mo fi lọ ni wípé kò sí ìf àti dáná nínú ilé oún oun romi lójú. Kò sí ńǹkan tí mo leè rà jẹ. Gbogbo àwọn oúnjẹ tí wọ́n ń tà bí búrẹ́dì kò wù mí jẹ. Nítorí náà mo fi lọ sí ilé olóúnjẹ, mo sì lọ ra àmàlà àti ẹran jẹ.

Ṣé mo fẹ́ran yíya àwòrán? Nn, rárá, n fi bẹ́ẹ̀ fẹ́ran yíya àwòrán, bọ̀ wọ́n máa ń ya àwòrán ní ẹ̀kọ́ kan nígbà tí a bá lọ sí bí òde àbí ta bá ń ṣe ayẹyẹ kankan ní inú ilé wa ni wọ́n máa ń ya àwòrán. Kíṣinìdí tí ó jẹ́ kí n fẹ́ran láti máa ya àwòrán, èmi ń jẹ́ ẹni kan tó jẹ́ pé tí bá ti ya àwòrán, mi ò fẹ́, n sì sábà á láì kí kàwé máa rá àwòrán mi.

Báwo ni mo ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, tí mo bá ní ìṣòro, tí mo bá kojú ìṣòro kan níbi ẹ̀rọ ayárabíàṣá mi, ọ̀nà tí mo máa ń gbà láti yanjú ẹ̀ ni pé màá lọ sínú ChatGPT, tá mo sí AI tó máa ń rán yàn lọ́wọ́. Màá lọ bí lẹ̀rẹ̀ pé ọ̀nà wò mo lè gbà láti yanjú ìṣòro yìí, yóò sì sọ fún mi. Tí m bá sì géètì, tí m bá sì mọ bí ó ṣe ṣàlàyé fún mi, màá lọ sọ́díà, sọ́dọ̀ àwọn dókítà rẹ̀, wọ́n á sì bá mi ṣe.

Báwo ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Hihun, èmi jẹ́ ènìyàn kan tí ó ti ní ibi iṣẹ́ tèmi, bọ̀ mo máa ń darí àwọn òṣìṣẹ́ tí wọ́n bá fi sábẹ́ mi. Máa rí pé nǹkan tí wọ́n bá ní kí wọ́n ṣe, wọ́n ṣe. Láṣikò tọ́ yẹ kí wọ́n ṣe tí wọ́n sì ní fi iṣẹ́ yẹn falẹ̀ rárá. Bí èmi ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú ìrọ̀wẹ́lẹ́

Kí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́? Hmm ìmọ̀ tuntun tí mo, tí mo fẹ́ kọ́ náà ni ìmọ̀ nípa bí a ṣe máa ń kọ àwọn kóòdù láti jẹ́ kí, láti lè kọ àwọn wẹ́ẹ́búsáìtì yẹn, àwọn wẹ́ẹ́búsáìtì tuntun ta a mọ̀ níìsín. Irú àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́ náà ta a mọ̀ sí bẹ́ẹ̀ yá bí Python àbí HTML.

Tí mo máa ń pàdé àfojúsùn títà mi. Bẹ́ẹ̀ni tí n bá ní àfojúsùn fún raa mi pé ní ìparí oṣù tàbí ní ìparí ọdún yìí, mo gbọ́dọ̀ ti di rí iye ọjà báyìí tà nínú gbogbo ọjà tí mo kó sínú ṣọ́ọ̀bù mi kí ọdún náà tó parí àbí kí ìgbà tí mo bá kó tó parí, màá rí pé mo ti rí àfojúsùn náà.

Kí ni àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi? Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi kò ju wípé iṣẹ́ yẹn ó ti ń gba àkókò púpọ̀ jù ní ọwọ́ ènìyàn. A lọ sí ibi iṣẹ́ ní ago méje àárọ̀, a sì pàdà ní ago méje ìrọ̀lẹ́. Totu mọ́ sì pé àwọn ọ̀wákàtí méjìlá gbá kọ̀ ni a ń lò níbi iṣẹ́

Ṣé mo fẹ́ran iṣẹ́ ìta gbangba? Rárá o, mi ò fẹ́ran iṣẹ́ ìta gbangba. Ì ni ìfẹ́ sí kí iṣẹ́ tí mo ń ṣe kó máa hàn, kí ó gba àwọn ará yíkẹ́ìǹbí máa rí iṣẹ́ tí mo ń ṣe. Mi ò fẹ́ràn rẹ̀. Ìgbà tí mo fẹ́ràn rẹ̀ ni kí wọn sì ṣẹ́ ẹ kí n máa dá se nínú ilé, kí a bo ògo wá fún mi. Tẹ́nìka kankan ni rí i kan tí mo ń ṣe, eminìkan ni máa mọ̀ kan tí mo ń ṣe.

Irú fóònù alágbèká wo ni mò ń lò? Fóònù alágbèká tí mò ń lò, òun náà ni ntí àwọn Samsung ṣe, tí sírìsì rẹ sì jẹ́ Samsung A05. Mo nífẹ̀ẹ́ fóònù yìí púpọ̀ torí kó sì ń kan tinbafe se lori ẹ̀ tio ní se ṣe, ó pẹlẹbẹ, ó sì ń ṣiṣẹ́ dáradára.

Ṣé mo máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo ní ago ọwọ́ ẹyọ kan, bọ èmi kí sá bá wọ̀ ní gbogbo ìgbà. Ìgbà tí mo bá fẹ́ lọ sí òde nìkan ni mo máa ń wọ ago ọwọ́. Àbí ìgbà mi tí n bá ń já de, tí fóònù mi bá ti kú tí mo sì ní ló láti máa wọ ago lọ sí ibi tí mo lọ ni mo máa ń wọ ago ọwọ́

Ìgbà mélòó ni mo máa ń lo fóònù mi lójúmọ́? Mo má a ń lo fóònù mi lójúmọ́ ní gbogbo ìgbà torí gbogbo ǹkan tí mo má a ń ṣe lójúmọ́ pátápátá orí fóònù mi ni kíni ẹ fẹ́ wá láti bí ǹkan tí mo bá fẹ́ rà ni orí fóònù mi mo ti máa ń ra ọjà, orí fóònù mi ni mo ti máa ń ta ọjà fún àwọn ènìyàn.

Ṣé mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún? Bẹ́ẹ̀ ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún agaga jùlọ. Àwọn òṣìṣẹ́ tí ẹ bá mọṣẹ́ wọn bí iṣẹ́ tí wọ́n ṣi se, won bo shey yẹ kí wọ́n se, tí wọ́n sì ṣe ìjàmbá kankan fún mi. Wọ́n ń dé ibi iṣẹ́ lásiko tọ́ yẹ kí wọ́n dé, wọ́n sì ń lọ lási kọ́ to yẹ kí wọ́n lọ. Wọ́n sì mọ iṣẹ́ wọn ní ọkọ̀kan lọ. Mo máa ń fi owó kun owó iṣẹ́ wọn.

Báwo ni mo se máa ń ṣe ètò owó iṣẹ́ tí bá ti gba àwọn ènìyàn síbí iṣẹ́ pé tí wọ́n bá ń ṣiṣẹ́, máa ka iye àwọn ènìyàn tí ń bá gbà, tí bá ti máa ka iye won tán. Iye owó tí oníkálukú wọn náà ó gba máa kọ sílẹ̀. Tibati wa kọ sílẹ̀, tan máa rí pé mo sì pọ̀ tí máa fi mọ iye tí gbogbo jẹ́ lápapọ̀. Màá sì lọ gba owó náà lọ́dọ̀ àwọn tí máa ń fún ènìyàn ní owó. Màá sì sanwó fún àwọn ẹṣin mẹ́ta tó bá dé gbigba bẹ́ẹ̀ kí wọ́n gba owó.

Báwoni mo ṣe máa rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ẹsẹ̀ mi, ìgbà mi mo sì máa ń gun ọ̀kadà. Ìgbà mí tí mọ́tò mi ò bá ní ìyọnu, mo sì máa ń gun ọkọ̀ mi náà, mo máa ń gun lọ sí ibi iṣẹ́. Bọ̀ tí mo nífẹ̀ẹ́ sí ju ọ̀ nà ni kẹ́ rin ẹsẹ̀ mi lọ torí pé yóò fún mi ní agbára atí ó kún, yo sì jẹ́ kí agbára mi kú ju pẹ́ẹ́pẹ́.

Ṣé mo fẹ́ràn kí n ra oúnjẹ ní òpópónà? Rárá, hun ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa ra oúnjẹ jẹ ní òpópónà, mo nífẹ̀ẹ́ sí kí n máa dáná fún raàmi nínú ilé. Torí oúnjẹ tí ń bá sè nínú ilé, màá mọ̀ pé èmi ni mo sèé, nǹkan tó wà bẹ̀ ó sì jẹ́ nǹkan gid. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí wọ́n sì lópópónà, a mọ̀ èyí tí wọ́n fi nǹkan tí ọ̀ dáa sí nínú wọn, nítorí náà mo nífẹ̀ẹ́ sí kí a máa dáná fún raàmi hín núulé.

Báwo ni mo ṣe má n se ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ẹ̀mí jẹ́ ẹnìkan tó jẹ́ pé kò sí ẹni tí n lè bá ṣe pọ̀ látọ̀dọ̀ àwọn aláṣepọ̀ mi, àwọn alábáṣiṣẹ́pọ̀ mi àti àwọn aládùúgbò mi àti gbogbo ẹ̀yin tí mo dá mo. Mo má fẹ́ je kí a jọ wà ní ojú kan ná.

Nígbà wo ni mo máa ń ṣe ìmátótó ilé? Mo máa ń ṣe ìmátótó ilé mi ní ojoojúmọ́, bọ̀ ìmátótó gbogbo inú ilé pátápátá, mo máa ń ṣe ní ọjọ́ ìsinmi tí í ṣe ọjọ́ Sunday ní èdè eyinbò. Nítorí pé ọjọ́ náà ni mo máa ń wà nílé tí ń ní lọ sí ibi kankan. Máa sì rí pé mo ṣe ìmátótó gbogbo inú ilé pátápátá láti òkè dé ilẹ̀.

Ṣé mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò nǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn to je pé ó fẹ́ran sí láti má a ṣe ètò nǹkan kí ó tó rí pé màá ṣe nǹkan náà. Àkọ́kọ́ tí màá fẹ́ ṣe nǹkan, màá rí pé mo kọ gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe lẹ́ẹ̀. Àsìkò tí màá lò láti ṣe nǹkan eyo kankan, tí bá ti wáa kọ́ tán, òun ni màá wá tẹ́lẹ̀ láti ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe.

Báwo ni tábìlì iṣẹ́ mi ṣe rí? Tábìlì iṣẹ́ mi kọ̀ fẹ̀ pupọ̀, kò sì kéré pupọ̀. Ó wà ní ìwọ̀n bá fẹ́ kí tábìlì rí. Ó ga, mo kùn ní àwọ̀, àwọ̀ eérú ni mo kùn tábìlì iṣẹ́ mi. Ó sì wù, ó sì rọ̀ mi lọ́rùn láti máa fi ṣiṣẹ́ ní gbogbo ìgbà.

Ṣé mo ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Èmi náà ni mo sì fún ara mi yí orúkọ yẹn naá là sì mo sí ì dékúnlé tí mo yọ nínú orúkọ oríkì mi gan gan tí a mọ̀ sí Adekunle. Mo wá yọ AD ibẹ̀ kúrò mo fi pẹ́ra mi ní Dékúnlé lásán mo sì sọ ọ́ di ìnagijẹ mi.

Ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jù. Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù, bó ti lẹ̀ jẹ́ wípé n dá àwọn ẹ̀fọ́ máa dáa dáa, bo ẹ̀fọ́ tí mo sì fẹ́ràn jù nà ní ẹ̀fọ́ ṣọkọ àti ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Èyí tí mo sì fẹ́ fẹ́ràn àwọn ẹ̀fọ́ méjèèjì yi ni pé àwọn ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ tí ó máa n dùn gidigidi tí ẹ̀eyan bá fi se ọbẹ̀.

Èdè wo ni mo fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ òun náà ni èdè tí a mọ̀ sí èdè India, òun ni èdè tí mo fẹ́ kọ́. Kí n sì ni ìdí tí mo fẹ́ fi kọ́ èdè yìí, èdè yí jẹ́ èdè tí ó dùn púpọ̀ lẹ́nu tí èèyàn bá n sọó, tí èyàn bá fi n sọ̀rọ̀ láàárín ara èèyàn.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

Ṣé mo fẹ́ràn jíjó? Èmi bí ènìyàn kan, n fí bẹ̀ fẹ́ràn kí máa jó, but àwọn orin kan wà tó jẹ́ pé ó máa ń ní adùn bi bá ṣe ń kọ orin adùn rẹ báyìí yóò jẹ́ kí n máa mi díẹ̀díẹ̀, but hìn ni jó lọ títí má kí n máa mi ara mi. Tòfin sì ń sọ wípé orin yẹn ń wò mí lára.

Tí mo máa se ìpè rédíò. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn aláṣọ́nà mi àti àwọn tàjọ̀wá ní ibi iṣẹ́ tí a bá fẹ́ bá ara wa sọ̀rọ̀ nípa bí ìlọsíwájú yóò ṣe bá iṣẹ́ tí a ń ṣe. Mo sì máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn aralẹ́ mi tí a bá ṣe rántí pé a fẹ́ jọ sọ̀rọ̀.

Irun ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Irú ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, ó náà ni àwọn ẹ̀bùn tí ẹ pé kí n bá fún ẹni hun, yóò ní ipa tí ó máa kó ni inú ilé ayé ẹni, ẹni tí n bá fún. Yálà ènìyàn yóò máa rí ẹ̀bùn yẹn lò ní ojojúmọ́ ni àbí yóò máa rí lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ẹ̀bùn tí mo sá fẹ́ kí n máa fáwọn ènìyàn, ẹ̀bùn tí ó máa ń ní ipa gidi nínú ayé wọn.

Báwo ni mo ṣe máa mọra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi? Máa mọra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi, màá rí pé gbogbo ǹkan tí mo fẹ́ ra wà ní ilẹ̀. Màá ṣeré pé ọ̀nà tí màá fi bá wọn sọ̀rọ̀ náà máa sì le ki ẹni, kí oníbàárà mi kó tó dé, kí ọ̀rọ̀ wa kó lè bá lọ geere, láìjẹ́ pé a ń yá káàkiri.

Ṣé mo ti sìnà rí? Bẹ́ẹ̀ni mo ti sìnà rí. Ọjọ́ náà òwúrọ̀ kùtùkùtù ni mò ń rìnrìn àjò lọ sí ìlú ibìkan n wá mọ ojú ọ̀nà dáradára. Ẹ̀rọ ìléwọ́ mi ósì ti kú. Kò sí bí mo ṣe pè ẹni tí mò ń lọ bá kó fi juwe onà fún mi dáadáa. Mo wá sọnun ní ọjọ́ náà, ọlọ́run sá padà bá ń ṣe sábàbí ti mo padà rí fóònù mi tí bọ́na tímo fii pé eni owun pada.

Nígbà wo ni mo máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ mi ní ọjọ́ ìsinmi tí ṣe ọjọ́ Súndè. Torí ìjọ náà ni èmi kì í lọ sí ibi iṣẹ́ rárá àbí kin lọ sí ọjà gan Máa wà ní ilé láti àárọ̀ di bii ọwọ́ ọ̀sán. Máa sì fọ aṣọ kó tó di ọ̀sán yẹn kó tó wá dípé máa jáde ní ìrọ̀lẹ́ láti lọ bá àwọn ẹyẹ mi tẹ́mi.

Ṣé mo máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo má ń ṣiṣẹ́ láti ilé ní ìgbà tí, ní bí ọdún méjì àbọ̀dún kan sí ẹ̀yìn nígbà tí mo sì ń ta ọjà ní orí ọjà tó wà ní iyana olu garage ta mọ̀ sí fiber. Mọ́n bá àwọn èèyàn ṣiṣẹ́ láti inú ilé mi láì jẹ́ pé mo lọ sí ọ̀dọ̀ wọn láti lọ bá wọn ṣe iṣẹ́.

Ṣé mo mọ àmì ìràwọ̀ mi? Rárá o, èèyàn máa ìtumọ̀ ǹkan tó ń jẹ́ àmì ìràwọ̀ níbí wípé màmá mọ àmì ìràwọ̀ tèmi. Bóyá kóò láyé mi nǹkan tí ń jẹ́ àmì ìràwọ̀, bóyá tí ń bá mọ ìtumọ̀ àmì ìràwọ̀, mo lè mọ àmì ìràwọ̀ títí èmi na.

Kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Ice cream jẹ́ ǹkan tó máa ń tutù tó sì máa ń dùn bíi mílìkì lẹ́nu eẹyan. Ǹkan tí mo fẹ́ràn níbẹ̀ náà ni tí èèyàn bá ti ń sá eré àbí èèyàn ti lọ ṣe eré pàápàá abi eeyàn gba bọ́ọ̀lù, tí ẹ̀eyan bá wa ra ice cream tí ẹ̀eyan bá mú, yiò jẹ́ kí ọ̀nà òfun èèyàn ko Òngbẹ́ tó ti ń gbẹ́ yan yio rẹ gbogbo ni torí o tutù pupọ̀.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

Kí ni mo máa ń jẹ ní òwúrọ̀? Ni òwúrọ̀ ojoojúmọ́, ǹkan tí mo máa ń jẹ oní nà ni ìrẹsì àti ẹyin pẹ̀lú ata. Ìgbà mìíràn mo sì máa ń jẹ búrẹ́dì àti mílìkì àti mélòò. Ìgbà mí mo sì máa ń mu ẹ̀kọ pẹ̀lú ọ̀lẹ. Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní àárọ̀ ojoojúmọ́

Tí mo ní ètò láti fẹ ìsẹ mi sí ìlú mìíràn, bẹ́ẹ̀ni mo ní ètò láti fẹ ìṣe mi sí ìlú ibòmíràn kí ọjà tí mo, àfojúsùn ọjà mi tó fẹ́ má a ta ní oṣooṣù kó lè báa pọ́ sí. Ṣùgbọ́n nǹkan tó ń dá mi dúró nọ ní in mọ ẹni tí mo lè fọkàntàn tí mo lè fi sí ibi iṣẹ́ mi tí n máa fẹ́ lòjù sí ìlú ibòmíràn tàn.

Kí ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀? Tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ quraanì, leyi ta máa ṣí ọ̀rọ̀ Ọlọ́run, eléyi tí ó sọkalẹ̀ fún annabi wa Muhammad Sallallahu alaihi wasallam torí. Ó máa ń fún mi ní adùn. Àbí inú mi si màá dùn tí n ba tiń gbọ́ nínú ọkọ̀ mi tí màá ń lọ sí ibiṣẹ́ àbí tí bàá ń jáde.

Báwo ni mo ṣe máa ń tọrọ àforíjìn? Tí ó bá jẹ́ pé èèyàn ní mo ṣẹ̀ ni, màá lọ bẹ ẹni yẹn pé a làgbàjà má bí inú, ǹkan tí mo ṣe fún ọ báyìí nígbà báyìí, mo máa mọ̀ pé ó dá, ṣó lè fí orí rẹ̀ jimi. But tí ó bá jẹ́ pé Ẹlẹ́dàá mi tí ṣe Allahu ni mo ṣẹ̀ ni, màá ṣe aláwálá, màá sì kí ìrun fún. Tí bá ti kírùn tán, màá tó ṣe pé Olórun, fún orí ẹ̀ṣẹ̀ mi, jì mí o.

Orin wo ni mo fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù, ó náà ni mi fi bee nífẹ̀ẹ́ orin, bọ̀ ǹkan tó fẹ́ jo orin tí mo fẹ́ràn jù ó náà ni orin tí Marah Zine, iléyii tọ́jẹ olorin Mùsùlùmí tó máa ń kọ orin orin rẹ̀ tí mo fẹ́ràn jù. Ìyìn sábà gbo orin.

Nígbà wo ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Mo gun ọkọ̀ akẹ́rù tó ti pẹ́ díẹ̀ ní ìgbà tí mò ń bá wálé láti ìlú Èkó tí mo lọ ní ìgbà tí mo ní ń jí owó láti ṣe aṣọ kàn fún ara mi. Ìgbà tí mo sì ń bá wálé, ọ̀nà ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Ọkọ̀ yẹn ò kún púpọ̀, kò sì dára fún èèyàn láti wà níbẹ̀ fún àsìkò pípẹ́.